Ìgbà tí ó kẹ́yìn tí mo rìnrìn àjò fún iṣẹ́ ni kán tó ṣe ọdún Kérésìmesì tó fún wa ní ọlidé. Ni ìgbà tí ó kẹ́yìn tí mo lọ sí ìrìnàjò ibi iṣẹ́ tó kẹ́yìn kán tó.

Mo máa ń kojú àwọn ìsọ̀rọ̀ níbi iṣẹ́ ní èyí tí wọ́n bá pè mí sí. Èyí tí wọ́n kò bá pè mí sí, mi ò kí ń dá sí rárá. Èyí tí wọ́n bá béèrè lọ́wọ́ mi ni mo máa dá wọn lóhùn. Èyí tí wọ́n kò bá béèrè lọ́wọ́ mi, mi ò ní dá sí. Èyí tí wọ́n bá ní "àh báwo ni o ṣe mọ eleyìí sí?" Kílé lé, kílé lé ni mo lè dá wọn lóhùn. Èyí tí mi kò bá mọ̀, mi ò lè dá wọn lóhùn rárá.

Èyí tí wọ́n bá sọ lójú mi ni màá dá wọn lóhùn. Èyí tí wọ́n kò bá sọ lójú mi, mi ò ní dá wọn lóhùn. Ọ̀rọ̀ tí bá mọ̀ ni màá sọ. Tóbá ní ohun tó ró mi lójú ní ibi iṣẹ́, màá bèrè lọ́wọ́ ọ̀gá mi. Kì ń tó dá wọn lóhùn.

Rárá o, mi ò kí ń gbé àpò ẹ̀yìn. Àpò ti wọn máa ń gbé kó apá ni mo máa ń gbé. Mi ò mọ bí wón ṣe ń gbé àpò ẹ̀yìn. Àpò ìkọ́ apá ni mo máa ń gbé, tí mo mọ dáadáa. Òun ni mo máa ń gbé láti ìbẹ̀rẹ̀ ayé mi. Mi ò mọ̀ bi wọn ṣe ń gbé àpò ẹ̀yìn.

Bẹ́ẹ̀ni mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ nítorí kí omi má bá dà síi, nítorí kí n má bá pàdánù àwọn nǹkan kan nínú rè, mo máa ń kó sínú ibi kan torí ijọ́ tí n bá máa need rẹ, màá le mú níbẹ̀. Ó dá púpọ̀ púpọ̀ láti fi fáìlì pamọ́, láti mọ ibi tí mo kó sí torí ijọ́ tí n bá ti máa need ẹ kí nkan kan nínú rè kó má bá sọ.

Rárá, mi ò fẹ́ràn láti máa jiyàn. Nítorí kí èèyàn bá ń jiyàn jù ó lè da fa dàrúdàpọ̀. Kò da kí èèyàn má má, kò da kí èèyàn máa jiyàn ju. Mi ò, mi ò nífẹ̀ẹ́ sí láti máa jiyàn rárá. Nítorí jìjìyàn kì í ṣe ohun tí ó dára.

Mo máa wò ní ẹ̀gbẹ́ eré ìdárayá nínú sísáré nínú ara mi láti, nínú ara mi láti lọ sí eré láti wo eré ìtàgé, láti wo eré ẹ, eré amára dáṣáká.

Ìgbà méjì ni mo máa ń fọ ẹnu mi, ní ojoojúmọ́, àárọ̀ àti alẹ́ tí mo bá jẹun tán. Ó ṣe pàtàkì láti ṣe ìtọ́jú ẹnu. Ìgbà méjì mo máa ń fọ ẹnu mi nítorí ìdọ̀tí inú ẹnu àti kòkòrò inú ẹnu. Ó ṣe pàtàkì.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran iṣẹ́ ìta gbangba tí kò bá ṣe àti jẹ́ iṣẹ́ olè, kò sí iṣẹ́ tí mi ò lè ṣe tí kò bá ṣe àti jẹ́ iṣẹ́ adójútì ni bí olè. Mi ò kín ṣe ọ̀lẹ́ rárá. Mo fẹ́ran iṣẹ́ ìta gbangba. Iṣẹ́ ìta gbangba ò kín ṣe iṣẹ́ ẹgbìn. Kó tí ẹ jẹ́ iṣẹ́ ẹgbìn. Won, àwọn Yorùbá sọ pé inú ìgbẹ́ lówó wà tí kò bá ṣe àti ń ṣe iṣẹ́ olè. Kò sí ibi tí mi ò tí lè ṣíṣe.

Ohun èlò tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi, ó jẹ́ ẹ, ohun èlò iná dídá, mo máa ń bá wọn dáná ní ilé ẹ́kọ́, ilé ẹ́kọ́ tí wọ́n kì í ti ń lọ, tí wọ́n kì í ti ń lọlé, tí wọ́n ń mú àwọn ọmọ tí wọ́n, ìtẹ́pẹ inú ọgbà ilé ìwé ni a máa ń gbé. Ohun mo fi tètè dáji lọ tí màá tún fi dé ní alẹ́. Màá dáná fún wọn láàrọ̀, màá dáná fún wọn lọ́sàn án, màá dáná fún wọn lálẹ́. Ohun tí ó ṣe pàtàkì jù lọ níbi iṣẹ́ mi ni pé kí àwọn ọmọ mi tí mò ń dáná fún níbi tí mo ti ń ṣiṣẹ́ ní ilé ìwé kó má pẹ́ jẹun, kó tètè jẹun. Àárọ̀ wọ́n sì ti lọ sí ilé ìwé.

Mo fẹ́ràn láti jẹ, láti mu ọsàn ẹlẹ́rìndòdò, mo fẹ́ràn láti mu máńgò, mo fẹ́ràn láti máa jẹ ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́. Nítorí àwọn èso tí mo dárúkọ yìí ó ṣe ni, ó máa ń ṣe ni lóore. Ó jẹ́ ohun tí ó máa ń mú nu mi dùn tí n bá ti jẹ ẹ́. Ó jẹ́ èso tí ọkàn mi fẹ́ ní àsìkò. Ó jẹ́ èso tí ó máa ń wù mí ní gbogbo, ní ọ̀pọ̀ gbogbo ìgbà.

Mi ò ní pàkúté kankan torí mi ò kí ń dẹ ọdẹ. Mi ò mọ bí wón ṣe ń dẹ pàkúté àti pé mo máa ń fetí gbọ́ pàkúté ni, mi ò sì fi ojú mi rí rí. Mo dẹ̀ gbọ́ pé àwọn ọlọ́dẹ ló máa ń lò ó. Mi ò ní pàkúté kankan.

Bẹ́ẹ̀ni etí mi dára. Mi ò ní àìsàn kankan nínú etí. Mi o kò sí ibi tí ó ń dùn mí nínú etí. Etí mi dára lọ́pọ̀lọpọ̀. Etí mi ò gbọ́ràn. Kò sí ibi tí ó ń dùn mí nínú etí. Mi ò dẹ̀ ní àìsàn kankan nínú etí nítorí mo máa ń ṣe ìtọ́jú inú etí mi. Mo máa ń nu ní àkókò igba gbogbo. Mi ò kí ń jẹ́ kí ìdọ̀tí tàbí atẹ́gùn burúkú kó fẹ́ sí i. Etí mi dára. Kò dẹ́ sọ́rọ̀ tí wọ́n sọ ní àyíká mi tí mi ò kí ń gbọ́, lẹ́gbẹ̀ẹ́ mi tí mi ò kí ń gbọ́. Ìdí nìyí tí etí mi fi dára.

Tí mo bá ti fi fóònù mi sọ̀rọ̀ lásan jú tó ti pẹ́ dáadáa, ó máa ń gbóná. Tàbí tí bá fi tẹ́, ẹ, àwọn, bá fi sọ̀rọ̀ tàbí tí bá fi ń tẹ àwọn ìbánisọ̀rọ̀ fún àwọn ọ̀rẹ́ mi, ó máa ń jẹ́ kí fóònù gbóná.

Mo máa ń fọ ọkọ̀ mi nígbà tí mo bá fẹ́ gbé jáde tàbí nígbà tí mo bá ti dé, màá fọ́ dáadáa, màá nu gbogbo inú rẹ̀ kó mọ́ tónítóní kí n tó gbé jáde. Torí ìmọ́tótó ó da, ó rẹwà. Kò yẹ kí mọ́, kò yẹ kí ọkọ̀ dọ̀tí kí èèyàn tó gbé jáde. Ó da kí ọkọ̀ mọ́ tónítóní kí n tó gbé jáde.

Bẹ́ẹ̀ni mo mọ bí wọ́n ti ń tú àwọn nǹkan ṣe. Ó da kí èèyàn máa tú nǹkan ṣe dáradára. Tó bá ní ohun tó lú mi lón tí ń bá rí pé wọn kò ṣe dáadáa, màá tun tó bo se yẹ kó rí, màá tú u ṣe. Ó da láti máa tún ǹkan ṣe nítorí kò da láti máa ba ǹkan jẹ́.

Mi tí n ba tì lọ ní ago márùn-ago mẹ́fà àárọ̀, mo máa ń dé ní àkókò, mo máa ń dé ní ìkan bí ago méje, ni mo máa ń padà wálé. Àárọ̀ títí di ago méje ni mo máa ń ṣetán níbi iṣẹ́.

Mi ò kí ń pàrọ̀o ọkọ̀ mi, mi ò kí ń pàrọ̀o ọkan mi nítorí ibi tí mo bá ń lọ ni mo máa ń wò, tàbí tí mo bá fẹ́ ṣe ohun, tàbí tí mo bá fẹ́ ṣe ohun míìràn, mo tún le ronú pé à mí máa tí ì ṣe nǹkan báyìí kí n tún lè.

Bẹ́ẹ̀ni, mo ti lu etí mi, ṣùgbọ́n mi kì ń fi nǹkan sí i, mi kì n fi, ẹ́, mo ti lu etí mi, ṣùgbọ́n mi ò kí ń fi, ẹ́, nǹkan, ìbò, ìbò, ìbò ti sí.

Rárá o, mi kì ń wọ fìlà, mo máa ń wé gèlè mọ etí. Ṣùgbọ́n ìgbà kọ̀ọ̀kan náà ni mo máa ń lo fìlà kìí ṣe ojoojúmọ́ tí máa ti fẹ́ lọ sí ilé ìjọsìn. Tóbá yẹ pé ibi iṣẹ́ ni mò ń lọ, mi ò kí ń wé gèlè. Mo máa wé gèlè torí ti iná dídá, torí atẹ́gùn. Ẹ̀yàn gbọdọ̀ ṣe mọ́ tó tó níbi tí èèyàn bá ti ń dáná. Ǹjẹ́ tó bá ti jẹ́ pé ilé ìjọsìn ni, mo lè dé fìlà tàbí kí n wé gèlè sí orí mi.

Ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn tí mo ṣe rí, ó dára lọ́pọ̀lọpọ̀. Ibi ilé iṣẹ́ omi ọlọ́ràá ni mo ti ń ṣiṣẹ́. Iṣẹ́ tí ó panilára púpọ̀, ìdí nìyẹn tí mo fi kúrò níbẹ̀. Èyí tí mò ń ṣe yìí ó rọrùn fún mi ní àtise.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, ṣùgbọ́n kò ju bí oṣù kan sí oṣù méjì tí mo ṣe é fún yàn rí kó tó di pé mo bẹ̀rẹ̀ síi gba owó oṣooṣù mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún nígbà tí iṣẹ́ tó bá ṣe tó bá wu mí lórí. Nígbà tí wọ́n bá ṣiṣẹ́ mi dáadáa, mo máa ń fún wọn ní owó àfikún nítorí ení lamọ̀ kò sí ẹ̀dà tí ó mọ ọ̀la.

Mo óúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, àkàrà tí a fi ẹ̀wà ṣe tàbí àkàrà òyìnbó tàbí àkàrà tí, tàbí àkàrà tí, eeh em, èkuru tàbí àkàrà tí mọ́ínmọ́ín oyin.

Tí o bá ti di ọjọ́ Jímọ̀, ìrọ̀lẹ́ ọjọ́ Jímọ̀ tàbí ọ̀sán ọjọ́ ìsinmi ni mo máa ń fọ aṣọ mi kó le mọ́ tónítóní, kó lè dẹ̀ lè tètè gbẹ dáadáa, mádẹ̀ lè fi ohun ìtẹ̀tẹ̀ kó lè dán mọ́ran si.

Bẹ́ẹ̀ni mo máa ń tẹ̀lé òfin yàrá ọkọ̀ nítorí ó dáa lọ́pọ̀lọpọ̀ láti tẹ̀lé òfin yàrá ọkọ̀. Láti ṣí, ó dá lọ́pọ̀lọpọ̀ kó má bàa bàjẹ́. Ó dá kí èèyàn máa tẹ̀lé òfin yàrá ọkọ̀ kí èèyàn lè máa tó.

Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́, olúkalúkù ni ó ní iṣẹ́ tirẹ̀ ní ibi iṣẹ́, olúkalúkù ló máa gbájú mọ́ iṣẹ́ tirẹ̀. Tí nǹkan bá pawá papọ̀ náà a jọ máa jọ ń ṣe ni. Kò sí pé bóyá ẹ, iwa ẹni yii ò dá, kò sí pé bóyá iwa ẹni yii ò dá, ìfẹ́ la fi jọ ń bá ara wa ń ṣiṣẹ́. Ìfẹ́ jẹ́ ohun tí ó dára nítorí ibi tí ìfẹ́ ò bá, ibi tí ìfẹ́ ò bá sí, ẹ̀ ayọ̀ ò lè jọba bẹ̀

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìpàdé, ìpàdé lórí fóònù láti ṣe, mo fẹ́ràn ìpàdé lórí fóònù láti ṣe ìpàdé ó dáa láti ṣe ní orí fóònù, boya mo fẹ́ bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ tàbí a fẹ́ ṣe ìpàdé.

Ìmẹ́lẹ́ ò da. Mi ò— mo jẹ́ ẹ̀dà tí kìí ṣe ìmẹ́lẹ́. Nítorí kò da kí èèyàn má ṣe ìmẹ́lẹ́ níbi iṣẹ́ tàbí níbi kí ibi tí ènìyàn bá wà. Ìmẹ́lẹ́ jẹ́ ohun afijú kí èèyàn má fijú. Èmi ò kí ń ṣe ìmẹ́lẹ́ rárá.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ago ọwọ́, nítorí tí bá ti ń jáde, máa de mọ́wọ́, màá le mọ nǹkan tí àkókò ń sọ. Ó da lọ́pọ̀lọpọ̀ láti máa lo ago ọwọ́, nítorí ẹ lè mọ àkókò tó yẹ kí ẹ dé ibi tí ẹ̀ ń lọ. Ìbá ń jẹ́ ibi iṣẹ́, ìbá ń jẹ́ patí, ìbá ń jẹ́ ẹ fẹ́ lọ wo eré orí ìtàgé, ẹ lè mọ àkókò tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀, ẹ lè mọ àkókò tí wọ́n fẹ́ parí. Ẹ ó lè fi ètò sí gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe. Ó da lọ́pọ̀lọpọ̀ láti máa wọ, wọ ago ọwọ́. Mo nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀

Data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ ó pọ̀, ó pọ̀ gan. Mi ò kí ń ṣaláì má ṣe data sórí, sórí, aago mi. Mo máa ń lo data dáadáa, mo máa ń lo data, mo máa ń fi ọgọ́rùn, ọgọ́rùn méjì tàbí mẹ́ta mo máa ń fi ṣe data ní ọ̀sọ̀ọ̀sẹ̀ bó ti ṣe pọ̀ tó.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi, mo máa ń fi, ẹ, ilẹ̀ jù mi, mo máa ń fi síbẹ̀. Nǹkan tí mo máa ń fi lẹ̀mọ́ ètè mi, mo máa ń fi síbẹ̀. Mo máa ń fi kákàdá àti gègé, ẹ, kákàdá àti gègé mi, ó máa ń wà níbẹ̀. Mo dẹ̀ máa ń mú kọ́kọ́rọ́ ilé mi síbẹ̀ àti fóònù tí mo máa ń fi ń pè, ó wà nínú rẹ̀.

Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ mi ó ṣe dáradára. Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ará iṣẹ́ mi ó dánmọ́nrán. Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ará ibi iṣẹ́ mi kò sí ẹ̀ta i ninú n bẹ̀. Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ará ibi iṣẹ́ mi ó jẹ́ ìbáṣepọ̀ tí a fi ìfẹ́ ṣe.

Ètò ìdárayá mi ó ṣe pàtàkì, ètò ìdárayá mi ó ṣe kókó, ètò ìdárayá mi ni kí n máa lọ sí ilé ìgbafẹ́ láti lọ mú inú ara mi dùn, láti máa lọ síbi eré orí ìtàgé láti máa ṣe ohun tí ó máa dùn mọ́ mi nínú. Òun ni eto idara.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Mo má ń kọ́ bí wọ́n ṣe ń ṣe ọṣẹ, mo má ń kọ́ bí wọ́n ṣe ń ṣe àwàdà, mo má ń kọ́ bí wọ́n ṣe ń ṣe, mo má ń kọ́ bí wọ́n ṣe ń ṣe oríṣìíríṣìí bíi sóbò, bí i oríṣìíríṣìí, bí a ti lè fi, bí a ti lè sọ ìwé dowo. Oríṣìíríṣìí àwàdà mo má ń kọ́ ní orí.

Mo fẹ́ràn àkókò ọjọ́ Ajé, mo fẹ́ràn àkókò ọjọ́ ìsinmi, mo fẹ́ràn àkókò ọjọ́ ẹtì. Kò sí àkókò tí mi ò kò fẹ́ràn láti máa ṣe. Àkókò tí mo àkókò gbogbo ọjọ́, ọjọ́ ọdún ni fún mi. Nítorí gbogbo ọjọ́ jẹ́ ọjọ́ ayọ̀ fún mi, ọjọ́ ìdùnnú fún mi. Gbogbo ọjọ́, ọjọ́ ìgbà gbogbo ni fún mi. Àkókò tí mo tún fẹ́ràn jù tí ń bá ti lọ sí ibi iṣẹ́, ó tún jẹ́ ọjọ́ ìsinmi fún mi. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀. Mo tún fẹ́ràn ọjọ́ àkókò tí àwọn ọmọ ilé ìwé mi bá ti lọ fún ìsinmi.

Mo máa ń like láti jẹ ìrẹsì ní òwúrọ̀ pẹ̀lú ata díndín. Kí n wá fi ẹyin sísè, kí n fi sínú ata yẹn kó múta, tàbí kí n fi lo ata díndín àti inú ẹran kí n fi jẹ ra ìrẹsì. Ìrẹsì jẹ́ ohun tí ó dùn lọ́pọ̀lọpọ̀. Tàbí kí n jẹ mọ́ímọ́í ẹlẹ́mi méje, kí n fi ẹ̀dọ̀, ṣáàkì, ẹja yíyan oríṣìíríṣìí kó jẹ́ ẹlẹ́mi méje. Ohun mo máa ń fi sínú àwọn oúnjẹ tí mo máa ń ní ìfẹ́ sí láti jẹ ní òwúrọ̀

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi láti máa sùn, òun ni yàrá tí ó tóbi jù lọ. Yàrá tí mo nífẹ̀ẹ́ sí, yàrá tí atẹ́gùn máa ń wọnú rẹ̀, yàrá tí àyè gbà mí nínú rẹ̀. Òun ni mo máa like láti máa lò sí jù nítorí yàrá yẹn ó tóbi. Atẹ́gùn tútù, atẹ́gùn bí àdàbà, ó máa ń wọnú rẹ̀. Kò sí òtútù nínú yàrá yẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara rara tí mo bá ti wẹ̀ tán. Nítorí ìpara jẹ́ ohun tí ó máa ń mú ara mi dán lọ́pọ̀lọpọ̀. Ìpara jẹ́ ohun tí ó ṣe ara lóore. Ìpara jẹ́ ohun tí mi ò lè ṣe láì má lo. Ìpara jẹ́ ohun tí ó dára lọ́pọ̀lọpọ̀. Láìsí ìpara, kò sí bí ara ṣe le dán. Ìpara jẹ́ ohun tí èèyàn nílò ní àgọ́ ara.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oòrùn tí ń bá ń jáde. Torí kí oòrùn yẹn kí ó má bá ṣe sí mi nínú ojú. Mo má ń lo gíláàsì láti dáàbò bo ẹyin ojú mi ní ọ̀pọ̀ gbogbo ìgbà. Ó ṣe pàtàkì fún gbogbo ènìyàn láti má lo gíláàsì. Gíláàsì ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí láti mú, ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀. Kò kì ń jẹ́ kí oòrùn kó, kó ba ẹyin ojú mi jẹ́

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró. Tí n bá ń jáde, màá dáa dúró pé à, ẹm ẹm ọkọ̀, ṣe o maa se o ń lọ sí ìjọ̀ká tàbí ò ń lọ sí ọ̀dọ̀ pẹ̀túù? Mo mọ bí mo ṣe le dá ọkọ̀ dúró tí màá ti ju ọwọ́ mi sí ọkọ̀ tó bá ń kọjá pé à bí báyìí ni mò ń lọ. Tó bá jẹ́ pé ibi tó ń lọ náà nìyẹn, ọkọ̀ náà á dúró, a gbà.

Mo máa ń lo etí ìgbọ́ tí kò ní okùn lára, òun ni mo máa ń lò. Ẹ̀ekọ̀okan náà kò wọ́pọ̀ fún mi láti lo eleyi tó lókùn, èyí tí mo máa ń lò jù ni eleyi tí kò ní okùn ní ara, nítorí òun ló dáa jù, òun ni mo nífẹ̀ẹ́ sí jù.

Mo máa ń lo àwọn ọ̀rọ̀ àṣìná bí i kí n lo ọjọ́ ìbí, àwọn ọmọ mi, bí i kí n lo ọjọ́ ìbí tèmi, bí i kí n lo ọjọ́ ìbí ti ọkọ mi kí má ba gbàgbé rẹ̀

Ìgbà tí ó kẹ́yin kọ ìgbékalẹ̀ iṣẹ́ ní oṣù tí ó kọjá, o kẹ́yin tí mo ṣì kọ ìgbékalẹ̀ iṣẹ́.

Mo máa ń rántí àwọn àdéhùn mi. Nǹkan tí mo bati bayan da májẹ́mú pé màá ṣe, màá rántí ẹ̀ láti ṣe nítorí ó ṣe pàtàkì. Àdéhùn jẹ́ ǹkan tí èèyàn kò lè gbàgbé. Àdéhùn jẹ́ ǹkan tí èèyàn ti bá èèyàn sọ tàbí Ọlọ́run sọ tí èèyàn kò lè gbàgbé.

Nítorí òògùn ò kí ń ṣe nǹkan tí èèyàn lè máa mu ní ojoojúmọ́, te yàn lè máa mu lójoojúmọ́. Òògùn, ẹni tí ó bá ń mu òògùn lójoojúmọ́ bí i aláàárẹ̀ ni ó ṣe rí.

Nǹkan tí mo máa ń ṣe ní àṣálẹ́ ni pé tí bá ti jẹun tán, tí bá ti jẹun tán, mà á rest, mà á mú ọtí ẹlẹ́rìndòdò, ti olómi ọsàn, màá dẹ̀ tí mú, màá dẹ̀ lọ sun.

Mo máa ń wọ aṣọ àkayọ̀rí, nítorí o jẹ́ torí ó jẹ́ ohun tí mo fẹ́ran, nítorí ó jẹ́ ohun tí ó dára, torí ó jẹ́ ohun tí èèyàn kò lè ṣaláì máa wọ̀, sùgbọ́n kì í ṣe ni gbogbo ìgbà.

Mo máa ń lo Facebook àti WhatsApp àti Twitter ni mo máa ń lò jù lọ ní orí fóònù mi. Facebook ó jẹ́ ibi tí mo ti máa ń rí oríṣiríṣi nǹkan. WhatsApp ó jẹ́ ibi tí mo ti lè máa bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Aṣọ wíwẹ̀ ó jẹ́ aṣọ tí ó dàbí ọ̀rá, tí omi ò lè, tí omi ò lè wọ. Aṣọ wíwẹ̀ jẹ́ nǹkan tí ó dá láti wọ, tí ènìyàn bá fẹ́ wọ inú omi láti wẹ̀

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀ nínú omi, mo mọ bí a ti ń wẹ̀ nínú odò. Tí mbá ti wọ aṣọ ọlọ́ràa yii sí ọrun, tàbí tí mo sì dé filà ọlọ́ràà mi sórí, bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń wẹ̀. Tàbí kí n wa wọ bàálù sí ara, ó máa yá mi lára láti wẹ̀ dáadáa láti tun fosoke lojú omi.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá. Inú mi máa ń dùn gidigidi ní gbogbo ìgbà tí n bà tí ń ṣe ìdárayá. Ìdárayá jẹ́, mo máa ń ṣe ìdárayá dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù tó ki dáadáa. Kò sí ìgbà tí bá ti wọ̀, kò sí bí òtútù náà ṣe le mú tó. Oru máa mú mi wá ni. Aṣọ òtútù ò dára lọ́pọ̀lọpọ̀, kò kí ń jẹ́ kí atẹ́gùn tútù kò fẹ́ ṣi aya ènìyàn, kò kí ń jẹ́ kí ara ènìyàn kó tútù. Aṣọ òtútù yẹn tí bá ti wọ̀, mi ò, bó ti wù kí òtútù náà mú tó. Èmi ò ní mọ̀ bóya òtútù mú àfi tí n bá ń gbọ ní ara àwọn ènìyàn. Ó da lọ́pọ̀lọpọ̀ láti ní aṣọ òtútù, ó da lọ́pọ̀lọpọ̀ láti máa wọ aṣọ òtútù. Ìdí nìyẹn tí mo fi ní aṣọ òtútù.

Mi ò kì ń mu ẹ̀rọ ìlera nítorí kì í ṣe gbogbo ìgbà ni ara máa ń ro mí. Tí bá ti rí pé ara mi fẹ́ ṣe bákan, màá ti dé, màá bu omi tútù sí ara. Nítorí kì í ṣe gbogbo ìgbà ni ó yẹ kí ẹ̀yàn máa mú lo ẹ̀rọ ìlera. Ẹ̀rọ ìlera kò yẹ kó pọ̀ ní àpọ̀jù ní ara. Ẹ̀rọ ìlera ó wà fún.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má a lọ sí etí òkun ṣùgbọ́n mi ò tíì débẹ̀ rí. Mo máa ń rí i ní orí afẹ́fẹ́ ṣùgbọ́n ó wù mí kí n débẹ̀. Mo dẹ̀ nífẹ̀ẹ́ sí dáadáa ní ọ̀pọ̀lọpọ̀.

Mo máa ń lo àwọn èrò, mo máa ń nọjú àwọn ìsọ̀rọ̀ ẹ̀rọ ayára bí àṣá bí tí bá ti fẹ́ pé ènìyàn kí n lò kí fi tẹ ẹ́ kí fi bá àwọn ará ọ̀rẹ́ mi tàbí aládùúgbò mi sọ̀rọ̀

Mo fẹ́ran láti máa ka Yoruba dáadáa nítorí Yoruba ìṣẹ́ wa ni, àṣà wa ni. Mo fẹ́ran láti máa kà á níbikíbi tí mo bá wà. Nígbà tí mo wà nílé ìwé, Yoruba ni ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo fẹ́ran jù ní gbogbo ìwé tí ó wà.

Bẹ́ẹ̀ni, a ní káàdì ìdánimọ̀ níbi iṣẹ́ wa tí a bá ti fẹ́ wo, láti mọ̀ pé ibi báyìí ni a ti ń ṣiṣẹ́. Mo ní káàdì ibi tí a ti ń ṣiṣẹ́ láti lè mọ̀ pé, ha, òṣìṣẹ́ báyìí ni mo jẹ́. Ó dáa lọ́pọ̀lọpọ̀. Káàdì yìí dára lọ́pọ̀lọpọ̀ láti mọ ibi tí ẹ̀, ó jẹ́ àmì ìdánimọ̀ pé ibi báyìí ni èèyàn báyìí ti ń ṣiṣẹ́. Ó dáa púpọ̀

A! Mo máa ń sá eré nígbà tí mo wà ní ilé ìwé. Mo máa ń wà ní àwọn, ẹ, wọ́n máa ń yàn mi fún àwọn tó máa ń sáré fún ìje, fún ọgọ́rùn-ún ìje eré sísá. Mo nífẹ̀ẹ́ sí láti máa sá eré nítorí ó jẹ́, ẹ, nǹkan tí ó máa ń múnú mí dùn, tó máa ń jẹ́ kí ara mi fẹ́rẹ́.

Àwọn ojú òpó ayélujàra tí ó wà, àní Facebook, àní Twitter, àní eh WhatsApp, àní eh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tí ó wà nìyẹn Facebook, Twitter, eh WhatsApp. Àwọn ojú òpó tí ó wà nìyẹn.

Rárá o, mi ò tíì dáwọ́ dúró fún ọjọ́ kan rí láti má lo ẹ̀rọ ayélujára. Mo má ń lò ó dáadáa, tí mi kò bá lò, kò sí bí inú mi ṣe fẹ́ dùn. O jẹ́ ohun tó má ń mú inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Mo má ń lò ó láti fi polówó ọjà mi, mo má ń lò ó láti fi bá àwọn olólùfẹ́ mi sọ̀rọ̀, mo má ń lò ó láti fi ṣe àtẹ̀jíṣẹ́ fún àwọn oníbàárà mi.

Ìgbà tí ó kẹ́yìn tí mo kọ́ nǹkan tuntun níbi iṣẹ́, ó jo, ó jẹ́ ìgbà tí kí á tó gba, kí á tó gba ààyè ilé ọdún. Ó kù díẹ̀, ó kù ọ̀sẹ̀ kan kí a gba ààyè fún ilé ọdún níbi iṣẹ́ ni mo kọ́ ohun tuntun ní ibi iṣẹ́ mi. Nnkàn tí ó.

Mo máa ń gbọ́ podcast. Gbogbo bí kan bá ṣe ń lọ ní àwùjọ, gbogbo ẹ̀ ni mo máa ń gbọ́. Kò sí bí wọ́n bá ṣe bí oníròyìn bá ṣe lè sọ, gbogbo ẹ̀ ni mo máa ń gbọ́ nítorí mi ò lè ṣe kí máà gbọ́. Ó da lọ́pọ̀lọpọ̀ kí èèyàn máa gbọ́, nítorí ẹni tí ò bá gbọ́ bí ẹni pé kò sí ní ìlú ni.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù. Nígbà tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́, tí mo bá fẹ́ jí lọ ibi iṣẹ́, mo ní láti tètè jí ní òwúrọ̀ kùtùkùtù kí n lè tètè wẹ̀, kí n lè tètè dáná oúnjẹ tí mo fẹ́ jẹ. Àti pé mi ò ṣe bẹ́ẹ̀ jẹ́ ènìyàn tí ó máa ra oúnjẹ jẹ. Mo ní láti nítorí àkókò ó ní àsìkò tí ó yẹ kin dé ibi iṣẹ́ torí kí n ba lè ṣiṣẹ́ kí ọ̀gá mi má mà bá sọ̀rọ̀ sí mi. Ó dáa láti tètè jí ní kùtùkùtù nítorí iṣẹ́

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ni. Mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ni. Mo dè máa ń Mo máa ń ra oríṣìíríṣìí nǹkan bí i ago, bí i fóònù, bí i bàtà, bí i aṣọ. Kò sí onírúurú nǹkan tí mi ò kí ń rà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Kò sí onírúurú nǹkan tí mi ò kí ń rà lórí ẹ̀rọ atọ̀húnrùn.

Báwo ni mo máa ń dáàbò bo ayé ìkọ́kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì láti lè fi gbógun wípé ó gba lọ́pọ̀lọ́pọ̀ púpọ̀ láti lè máa dáàbò bo ǹkan wa lórí Íńtánẹ́ẹ̀tì?

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nígbà tí mo bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀. Mo máa ń lo àwọn ẹ̀rọ ìdákẹ́jẹ́ mo sì máa ń fi ó dá lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn má lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ mi ò lè ṣe kí má ní ojúmọ́ kan kí ń má lo ẹ̀rọ ìdákẹ́jẹ́.

O ti pẹ́ díẹ̀ nígbà tí ó kẹ́yìn tí mo ti rí dókítà mi gbẹ̀yìn. A ti tó bi ọdún méjì sí ọdún mẹ́ta tí mo ti lọ. Nígbà tí mo rí pé ara mi le koko, mi ò ṣe àìsàn, ò sí pé kí ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó ti pẹ́ díẹ̀, ó ti pẹ́ gan ọdún méjì tàbí ọdún mẹ́ta.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù, mo fẹ́ràn ọdún, mo fẹ́ràn àkókò ọdún tí mo fẹ́ràn, mo fẹ́ràn ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé ọ̀kàndínlọ́gọ́rùn-ún. Ó jẹ́ àkókò ọdún tí mo wá sí ilé ayé tí mo sì máa ń ṣe ìrántí rẹ dáadáa. Ó jẹ́ ọdún má nígbàgbé fún mi. Ti ẹ pé ọdún tí mo tẹ̀dó sí ilé ayé.

Rárá o, mi ò ní ìrora kankan nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Àyà mí máa ń le koko sí ni. Kò sí ẹrú kan tí ó ń bà mí láti le dúró níwájú àwọn ènìyàn sọ̀rọ̀. Nítorí, ó tún jẹ́ ohun ìwúrí fún mi láti dúró níwájú àwọn ènìyàn bí ẹgbẹ́ mi láti sọ̀rọ̀, láti lè ṣàlàyé ohun tí ó wà ní ẹnu.

Mo máa ń ṣe iṣẹ́, mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe kí n ṣiṣẹ́. Tí n má tí jí ní àárọ̀ kùtù, màá ṣe ṣèṣe àwọn iṣẹ́ mi pàápàá, kó le yá mi lára. Nítorí ibi tí mò ń lọ, màá ṣe àwọn iṣẹ́ bí iṣẹ́ ilé, kí i tún lé ṣe, kí i ṣe gbogbo ẹ̀. Ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn bí i kí máa kọrin sí Ọlọ́run, kí máa yan Ọlọ́run, kí máa yan Ọlọ́run lógo, kí ma gbé Jésù ga ní àti ara mi, kí ma sọ títóbi bí Ọlọ́run ṣe pọ̀ tó nínú ayé mi. Mo máa ń dá lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe ìsọdọ̀tun ní ọkàn. Isọdọ̀tun ní ọkàn ó jẹ́ ohun tó ń mú ń mú mí dùn nítorí ìgbàkígbà tí mo bá ti yin Ọlọ́run, inú mi máa ń dùn, ara mi máa ń yá gágá.

Mo kì í, mo jẹ́ ènìyàn kan tí kì í dédé, tí kì í dédé náwó ṣá. Mo máa ń fi ètò sí ìṣọwò mi. Bí mo fẹ́ ra àwọn nǹkan oríṣiríṣi, màá ní láti fi ètò sí i, nítorí ó dá lọ́pọ̀lọpọ̀ kí èeìyàn fi ètò sí ìṣọwò rẹ̀ gidi gan ni.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò, tí mo bá ti ṣe ìgbọ̀nsẹ̀ tán, màá fi omi àti ọṣẹ sí ọwọ́, màá fi fọ ìdí mi, ọwọ́ mi. Kíni ẹrọ bi mo ṣe máa ń lò nìyẹn. Torí ìmọ́tótó borí àrùn gbogbo.

Mi ò ní irùngbọ̀n nítorí mi ò kí ṣe ọkùnrin. Àfi títì tí tí ó máa yọ ní àgbò mi, ó tán. Kì í ṣe pé ó pọ̀, a kàn yọ ní ẹyọ kọ̀ọ̀kan. Kì í ṣe pé ó bo yà mo ń fa. Tí bàá ti rí pé ó jáde bẹ́ẹ̀ yẹn, màá fi ọwọ́ mi yọ ó tán.

Àṣà tí ẹbí mi máa ń ṣe, a fẹ́ràn láti máa bá eeyàn ṣe àjọyọ̀ ohun rere, a fẹ́ràn ìfẹ́, a fẹ́ràn àdúrà láti kó ra wa jọ pọ̀ nínú nípa ti àdúrà, ní ká sì fi ìmọ̀ ṣe ọkàn. A fẹ́ràn, ẹ, oríṣìíríṣìí bíi ohun ayọ̀ láti máa bá àwọn ènìyàn ṣe.

Nígbà tí ó kẹ́yìn tí mo lọ sí ilé oúnjẹ, nígbà tí mo bá ń lọ ibi iṣẹ́ tí mi ò bá dáná ní àárò, ìgbà yẹn ni mo máa ń lọ. Ó dẹ̀ ti pẹ́ díẹ̀ sẹ́yìn, ki won tó fún wa ni ní ó ti pẹ́. Ni oṣù kẹta ọdún tó kọjá yìí ni ó kẹ́yìn tí mo lọ sí ilé oúnjẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi dáradára. Kíló-- mo máa ń rántí àlá mi dáradára ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń rántí. Èyí tí wọ́n bá ti fihàn mi ni mo máa ń rántí. Ó ṣe pàtàkì fún ènìyàn láti máa ṣe ìrántí àlá gbogbo láti lè mọ bí a ti ń gbàdúrà, láti lè mọ bí a ti lè pa ibi-- láti lè sọ ibi dire, láti lè mú àyanmọ́ ṣẹ́. Ó ṣe pàtàkì láti lè máa rántí àlá wa.

Mo máa ń mu ohun mímu bíi omi, bíi kóòkì, bíi ẹmu funfun, bíi, ẹ́, bíi àwọn, bíi ọsàn, omi, ọtí ẹlẹ́rìndòdò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin nítorí akọrin ògo ni mí nínú ìjọ Ọlọ́run. Nínú ìjọ òsì tí mò ń lọ, akọrin ògo ni mí. Nínú ilé, ní gbogbo ibi kí ibi, níbi iṣẹ́ akọrin ògo ni mí. Orin jẹ́ ǹkan, ǹkan àrídúnú kan gbóògì tó máa n mú ara mi yá gágá. Orin jẹ́ ohun èlò Ọlọ́run tó máa ń múnu mi dùn. Nibikíbi tí mo bá wà, tí mo bá ti bá ara mi, mo máa máa kọrin, mo máa máa yin Ọlọ́run, mo máa máa kọrin, mo máa máa yin Ọlọ́run.

Rárá o, èmi ò kí ń lo ìbòòrùn. Nítorí ẹṣin onígbàgbọ́ ni mí, mi ò kí ń lo ìbòòrùn rárá. Ṣùgbọ́n mo máa ń dé fìlà, mo dẹ̀ máa ń wé scarf, gèlè.